Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń sáré? Èmi jẹ́ èèyàn kan tí kò ní stature, tí ó tóbi púpọ̀. Nítorí náà, èmi jẹ́ ẹ̀yàn kan tí ó máa ń sáré ní ìgbà kọ̀ọ̀kan. Èmi fẹ́ràn kí n kan máa sáré randomly ní ìgbà kọ̀ọ̀kan. Eré náà ó dára fún exercise, ó dẹ̀ dára fún àwọn apakan ni ara body èèyàn. Eré ó dára fún heart àti fún àwọn some other part of the body.

Ìbéèrè yìí ni o sọ wípé, irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí èmi máa ń wọ̀, ó pé oríṣìíríṣìí kan. Aṣọ tí èmi bá wọ̀, òhun ni ó má dìtàmi irú bàtà tí èmi bá wọ̀ sí ẹsẹ̀. Tí èmi bá wọ aṣọ bíi jíínì àti ṣátì ní báyìí, èmi máa ń wọ slides, slides palm tí àwọn ṣèlèbù ń pè ní slides. Ṣùgbọ́n tí èmi bá wọ obya bíi traditional wear tàbí native wear tàbí ankara, èmi máa ń wọ shoes, shoe gidi. Ìgbà mìràn náà wà, èmi náà máa ń wọ àwọn shoe canvas sí orí jíínì àti ṣẹ́ẹ̀tì. Irú àwọn bàtà tí èmi máa ń wọ̀ nìyẹn. Irú aṣọ tí èmi bá wọ̀, òhun ni ó máa dìtà mín irú bàtà tí èmi bá wọ̀ sí ẹsẹ̀. Nítorí pé aṣọ àti bàtà ogbodọ̀ bá ara wọn mu lọ.

Ìbéèrè yìí ni ó sọ wípé ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sẹ̀ẹ̀sẹ̀. Èmi jẹ́ ènìyàn kan tí mi ò rí lè fẹ́ràn kí n máa lọ sí àwọn ìpàdé irú báyen ní pàtó. Èmi kò kí ń lọ sí ìpàdé ní most times. Tí èmi bá wà ílé ní ọ̀sọeọ̀sẹ̀, èmi máa ń ṣe àwọn ǹkan kan ní free time mi ni. Èmi kò really fẹ́ràn kí n máa lọ sí ìpàdé. Ṣùgbọ́n èmi máa ń lọ sí ìpàdé ní ẹ̀ẹ̀kọ̀kan ní oṣù ní ìpàdé community wa, òun ni èmi máa ń lọ. Ṣùgbọ́n èmi ò kí ń lọ sí ìpàdé ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ rárá.

Ìbéèrè yìí ni ó sọ wípé ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí èmi fẹ́ràn láti máa jẹ ni ẹ̀fọ́ ṣọkọ. Ẹ̀fọ́ ṣọkọ ni èmi máa ń rà gan. Oríṣiríṣi ẹ̀fọ́ ni ó wà bí i green ṣọkọ. Àmọ́ ó, èmi fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ ṣọkọ gan. Èmi máa ń ṣe ṣọkọ gan. Tí èmi bá fẹ́ ṣe ṣọkọ, èmi máa ń ra àwọn èròjà protein bí i ẹja, ẹran, àti pọ̀nmọ́ sí inú ẹ̀fọ́ mi. Èmi náà dè máa ń lo irú, epo àti ata. Èmi fẹ́ràn láti máa ṣe ẹ̀fọ́ gan nítorí pé ẹ̀fọ́ ó jẹ́ oúnjẹ kan tí ó da gan fún ara. Ẹ̀fọ́ ó da fún ìlera ara gan. Ẹ̀yán ọdẹ gbọ́dọ̀ máa jẹ oúnjẹ dáadáa torí oúnjẹ ni ó ń da fún ìlera ara. Nítorí náà ni èmi fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́. Èmi fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ gan ni.

Ìbéèrè yìí ni ó sọ wípé ìgbà wo ni ó máa ń fọ aṣọ. Èmi máa ń fọ àwọn aṣọ mi tí ó bá ti pọ̀ ní ìparí ọ̀sẹ̀, iyẹn ní ọjọ́ Sátidé. Ọjọ́ Sátidé, Sátidé ni èmi máa ń ráyè láti fọ gbogbo àwọn aṣọ mi tí ó bá ti dọ̀tí. Nítorí pé during the weekdays yẹn, Monday to Friday, èmi kò kí n ráyè láti fọ aṣọ. Àmọ́ o, èmi máa ń fọ àwọn aṣọ tí kò bá pọ̀ bíi boxers àti singlet mi ní ojoojúmọ́. Ìyẹn kò kí ń ṣòro láti fọ. Ṣùgbọ́n tí èmi bá fẹ́ fọ àwọn aṣọ gangan tí ó ṣòro láti fọ, èmi máa ń fọ ní ìparí ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Ìyẹn ni ọjọ́ Sátidé. Ọjọ́ Sátidé ni èmi máa ń fọ aṣọ.

Ìbéèrè yìí ni o sọ wípé, kí ni o máa ń jẹ ní ọ̀sán? Èmi jẹ́ ènìyàn tí ó fẹ́ràn kí máa jẹun dáadáa, nítorí pé oúnjẹ ni ó ń fún ènìyàn ní okun àti agbára láti máa ṣiṣẹ́ fún ọjọ́ yẹn. Èmi máa ń jẹ oúnjẹ dáadáa ní ọ̀sán nítorí pé oúnjẹ ọ̀sán náà ó ní ìwúlò gan-an ni. Tí èmi bá dáná tí ó pọ̀ díẹ̀ ní àárọ̀, èmi máa ń jẹ ní àárọ̀ yẹn àti ọ̀sán nítorí pé èmi ò fẹ́ràn kí n ṣẹ̀ṣẹ̀ máa dáná ní ọ̀sán. Nítorí náà èmi a máa jẹ oúnjẹ tí n bá jẹ ní àárọ̀ ní ọ̀sán. Ṣùgbọ́n ní ìgbà mi tí n bá dáná ní àárọ̀, èmi ló yẹ-- tí mo lè dáná ní ọ̀sán. Èmi lè ṣe bí i ìrẹsì tàbí spaghetti tàbí iṣu. Irú àwọn oúnjẹ tí kò kí n pẹ́ jíná òun ni èmi máa ń jẹ ní ọ̀sán.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń rántí àláà rẹ. Èmi máa ń lá àlá ní ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n ní most times èmi kò kí ń rántí àlá tí èmi ti lá. Àwọn àlá kan kan ní ekọ̀ọ̀kan ohun nikan ni èmi máa ń rántí. Àwọn ti lé ìbò máa ń pè ní weird dreams. Èmi máa ń ní àwọn weird dreams kan náà ní ọ̀pọ̀lọpọ̀, but ní most times èmi kò kí ń rántí àwọn àlá mi.

Ìbéèrè yìí ní ó sọ wípé, ìbò ni ó ti máa ń ra ǹkan? Èmi máa ń ra ǹkan tó pọ̀ gan ní ọ̀pọ̀lọpọ̀. Mọ́ omi àti àwọn oúnjẹ àti ẹyin àti mọ́ different things tí èmi máa ń rà. Èmi dé ní ibi tí ó pọ̀ gan tí èmi ti máa ń ra ǹkan. Tí mo bá fẹ́ ra ǹkan ilé bíi búrẹ́dì, bíi dírínkì àti purewater, èmi ní ibi tí èmi ti máa ń rà. Tí mo bá fẹ́ ra ǹkan oúnjẹ náà, èmi náà ní ṣọ́ọ̀bù tí mo ti máa ń rà. Èmi dé jẹ èèyàn kan náà tí ó máa ń lọ sí supermarket dáadáa. Èmi máa ń lọ sí supermarket láti lọ ra àwọn ǹkan ilé bíi ọṣẹ, ṣúgà, mílìkì náà. Nítorí pé supermarket ó máa ń wà mọ́ cheaper Àwọn ibi báyi ni èmi ti máa ń ra ǹkan.

Ìbéèrè yìí ni ó sọ wípé, àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́. Èmi máa ń jẹ oúnjẹ alẹ́ ní àkókò tí ó pẹ́ díẹ̀, nítorí pé èmi fẹ́ràn kí ma ṣe àwọn ǹkan kan ní alẹ́. Nítorí náà, èmi máa ń jẹun bí i ago mẹ́sàn án sí ago mẹ́ẹ̀wá alẹ́. Nítorí pé èmi ò kí n tètè sun náà ní alẹ́. Èmi máa ń jẹun ní bí i ago mẹ́sàn án tàbí ago mẹ́ẹ̀wá alẹ́. Nítorí pé, àti dáná oúnjẹ alẹ́ náà kò kí ń rọrùn. Ní ìgbà mi, dídá iná oúnjẹ, ó máa tó bí i ago mẹ́sàn sí ago mẹ́sàn àbọ̀. Nítorí wipe eleyi ni èmi se máa ń pẹ́ jẹ ní oúnjẹ alẹ́. Èmi máa ń jẹun ní ago mẹ́sàn án tàbí ago mẹ́ẹ̀wá ni alẹ́.

Ìbéèrè yìí ni ó sọ wípé, ṣe o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni o, èmi jẹ́ ènìyàn kan tí ó máa ń rìn ní àlàáfíà. Èmi kò fẹ́ wàhalá ra rara. Lílọ lílọ ní kẹ́lẹ́ kẹ́lẹ́ ni èmi máa ń rìn ní àlàáfíà. Èmi dẹ́wà ní àlàáfíà pípé ní ọkàn àti ní ara. Nítorí náà, èmi jẹ́ ènìyàn kan tí ó máa ń rìn ní àlàáfíà.

Ìbéèrè yìí ni ó sọ wípé ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gbóná. Títẹ fóònù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa mú kí fóònù bátìrì àti fóònù náà kó máa gbóná gidigidi. Àmọ́ ó, èmi kò fẹ́ràn kí fóònù kí ó máa gbóná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí pé kí fóònù máa gbóná kò da fún páfọ́máǹsì fóònù rẹ. Ó máa n mú kí fóònù kó máa slow ní ẹ̀ẹ̀kọ̀kan. Nítorí náà èmi kò fẹ́ràn kí fóònù mi máa gbóná. Tí fóònù mi bá ti ń gbóná ti n bá ti ń tẹ, èmi máa pa dẹ́tà mi, èmi máa de filẹ̀ kí ó tutù kí i tó bẹ̀rẹ̀ síi ń tan. Nítorí pé fóònù gbígbóná kò da fún fóònù.

Ìbéèrè yìí ni o sọ wípé, báwo ni o ṣe ma ṣe irun rẹ? Èmi jẹ́ ènìyàn tí ó fẹ́ràn kí n máa fi irun mí lẹ́ẹ̀. Èmi kò fẹ́ràn kí n máa lọ sí ilé bábà ní gbogbo ìgbà. Èmi fẹ́ràn kí n máa kípo irun mi tí àwọn èṣèlẹ́ ìbùkún pè ní afro. Eléyìí o ní di ìfojútó gan dáadáa. Ṣèmi fẹ́ràn kí n máa fi irun mí lẹ́ẹ̀ àmọ́ èmi máa ń cream irun mi dáadáa, èmi náà dè sí máa ń kó ǹbẹ̀, èmi náà dè máa ń brush ẹ́ nítorí ó dára kí irun máa wà ní good appearance dáadáa.

Ìbéèrè yìí ni ó béèrè wípé ṣe o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni o, èmi fẹ́ràn, èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn ago gan. Èmi fẹ́ràn láti máa wọ ago sí ọwọ́ fún fashion àti aesthetics àti láti fi máa wo àkókò náà. Ago jẹ́ nǹkan tí ó dára gan kí ọmọkùnrin máa wọ̀ nítorí pé ago máa ń fìtì aṣọ ni. Nítorí náà èmi fẹ́ràn kí màá wọ ago ọwọ́ gan-an ni. Èmi ń lo ago citizen, ó ṣì jẹ́ ago gan tí ó dára gan tí ó sì wà very portable gan. Èmi fẹ́ràn kí màá wọ ago ọwọ́ gan, èmi máa ń wọ ago ọwọ́ ní gbogbogbò ìgbà.

Ìbéèrè yìí ni o sọ wípé, báwo ni bátìrì fóònù ẹ ṣe máa ń dúró. Bátìrì fóònù mi ọ dẹ bátìrì tí ó dára gan an. Nítorí pé fóònù mi yìí ọ jẹ́ fóònù tí èmi rà ni. Dáradára gan an ni èmi rà. Àwọn fóònù kan wà tó jẹ́ pé àwọn bátìrì rẹ̀ kò kín dá. Nítorí pé iPhone ni ifẹ̀ mi ń lò, ṣùgbọ́n bátìrì iPhone mi ó dára gan an ni. Èmi máa ń sàjí fóònù mi ní gbogbogbò ìgbà dé hundred percent. Eléyìí dára fún battery health. Nítorí pé a má a mú kí battery health náà kí o máa last dáadáa. iPhone battery mi ó dára gan an, ó dẹ̀ má a dúró, kò kín tètè já. Èmi náà má a ń fi fóònù mi sílò power mode tí fóònù mi bá ti lò. Eléyìí máa ń sìwúlò, kò ní jẹ́ kí bátìrì kó máa ma já náà ní gbogbogbò ìgbà.

Ìbéèrè yi ní o sọ wípé, ṣé o ní ẹranko ọ̀sìn? Èmi ní ẹranko ọ̀sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àmọ́ ní ìsìn báyìí, èmi kò ní ẹranko ọ̀sìn mọ́. Emi ní àwọn adìẹ àti turkey tẹ́lẹ̀ tí èmi máa ń sìn, àmọ́ ìgbà yẹn ni èmi kò ní ẹranko ọ̀sìn mọ́. Nítorí pé, ti ẹranko sísìn kò kín ṣe nǹkan tí ó rọrùn báyẹn ná. O nílò àkókò gan láti máa wà pẹ̀lú àwọn, láti máa ṣètọ́jú àwọn ẹranko yìí. Nítorí àìsàn àti àwọn nǹkan mìíràn, èèyàn náà gbọ́dọ̀ máa fún àwọn ẹranko yìí ní oúnjẹ tí ó dára dáadáa. Nítorí àkókò tí ó ń gbà, òun ni èmi kò kín ṣé ń sìn àwọn ẹranko.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó afikún? Bẹ́ẹ̀ni o, ṣíì ní ní òṣìṣẹ́, ó nídi ǹkan tí ó pọ̀ gan. Èèyàn gbudó máa ń fún àwọn òṣìṣẹ́ náà ní owó afikún ní gbogbo ìgbà torí iṣẹ́ náà ni àwọn náà ń ṣe. Èmi fẹ́ràn àwọn òṣìṣẹ́ mi gan. Èmi dé fẹ́ràn kí màá fún àwọn òṣìṣẹ́ mi ní very perfect good working condition. Nítorí eléyìí ni èmi ṣe máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó afikún. Lẹ́yìn tí wọ́n bá ti ṣiṣẹ́ tán, èmi máa ń fún wọn ní owó afikún so that orí wọn má lè wú, pé wọ́n máa lè ṣe iṣẹ́ náà ní ọ̀nà àti ìpà tí ó yẹ dáadáa. Nítorí eléyìí ni èmi ṣe máa ń fún àwọn òṣìṣẹ́ ní, àwọn òṣìṣẹ́ mi ní owó afikún. Inú àwọn òṣìṣẹ́ mi náà dè máa ń dùn tí màá fún wọn ní owó afikún. Ó jẹ́ ǹkan àyọ̀ fún èmi àti àwọn náà láti máa rànwọ́n lọ́wọ́ náà diééduéé nípa fífún wọn ní owó afikún náà.

Ìbéèrè yìí ni o sọ wípé, ṣe mo ti lọ ṣe ọdẹ rí? Ṣe o ti lọ ṣe ọdẹ rí? Èmi kò kí ń jẹ́, èmi kò jẹ́ èèyàn kan tí ó ti lọ ṣe ọdẹ rí. Nítorí pé síítì ni èmi ń gbé. Kò kín ṣe oko tàbí ibi tí èèyàn lè ti lọ ṣe ọdẹ. Ìlú Ìbàdàn, síítì Ìbàdàn ni èmi ń gbé. Nítorí náà èmi kò tíì ní ààyè láti lọ ṣe ọdẹ rí o. Ṣùgbọ́n èmi máa ń kà ń pa ọdẹ. Èmi dẹ́ṣì máa ń wò, temi náà dẹ́ṣì máa ń wò ó pa ẹ nínú fíìmù àwòrán. Àmọ́ èmi kò tíì lọ ṣe ọdẹ rí. Èmi kò tíì try ẹ rí.

Ìbéèrè yìí ni ó béèrè pé, ṣe o ti fún ni ní, fún un ní ẹ̀jẹ̀ rí? Èmi kò tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. Èmi kò ń ṣe ẹ̀ẹ̀yàn kan tí ó ní body weight báyẹn láti máa ṣe blood transfusion. Nítorí náà, èmi kò tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí.

Ìbéèrè yìí ni ó sọ pé, ṣe ojú rẹ dára? Bẹ́ẹ̀ni o, èmi ní ojú tí ó wà vẹ́rì sharp tí ó dẹ̀ dára. Èmi máa ń jẹ àwọn oúnjẹ tí ó máa ń mú kí visonu ojú kí ó máa clear gan. Ó ní àwọn oúnjẹ tí ó dára gan fún ojú. Àwọn oúnjẹ bíi irú, bíi ẹmu ó dára fún ojú gan. Èmi máa ń jẹ àwọn oúnjẹ tí ó dára tí a dẹ̀ ṣe nǹkan gidi fún ojú mi nítorí pé ó dára kí èèyàn ó máa ní ojú tí ó dára dáadáa.

Ìbéèrè yìí ni ó sọ wípé, nígbà wo ni o kẹ́yin lá ní àlà burúkú? Èmi jẹ́ ènìyàn kan tí kò kín ní àlà burúkú, nítorí pé èmi kò fẹ́ràn kí màá lá àlà burúkú, emi dé si ma Èmi dè máa ń gbàdúrà kí ń tó sùn ní alẹ́ so that èmi kò ní ní àlà burúkú kankan. Nítorí náà, èmi kò kín ní àlà burúkú. Èmi kò dẹ̀ tí lá àlà burúkú rárá. Èmi kò kín lá àlà burúkú.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń fi ìpara sí ara? Èmi jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn kò máa lo ìpara rárará sí ara rẹ̀. Ìpara a máa fa oorun tí èèyàn bá ti lo ìpara. Nítorí náà, èmi ti fi kí n máa lo ìpara sílẹ̀ tipẹ́tipẹ́. Èmi kò kí ń lo ìpara rárára. Èmi kò máa ń lo ọṣẹ tí ó dára and then emi dè ra vaseline díẹ̀. Ṣé ni màá ń fi vaseline sí ojú mi ní ẹ̀koọ̀kan tí ojú mi bá wà dry. Ṣùgbọ́n èmi kò fẹ́ràn kí n máa lo ìpara rárá. Èmi kò kí ń lo ìpara sí ara mi nítorí pé ìpara máa ń fa ooru tí èèyàn bá ṣíṣe ní, ní ìta gbangba. Nítorí pé iṣẹ́ site ni èmi ń ṣe, èmi kò lè máa lo ìpara a máa máa fa ooru.

Ìbéèrè yìí ni ó sọ wípé, báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ. Èmi jẹ́ ènìyàn kan tí ó máa ń fi àdéhùn sí ọkàn dáadáa. Èmi máa ń fi nǹkan sí ọkàn. Nítorí náà, èmi kò kì í ṣe ènìyàn kan tí ó lè gbàgbé àdéhùn báyẹn. Àmọ́ o, èmi máa ń ṣe àkọsílẹ̀ àwọn àdéhùn tí èmi bá tì ní pẹ̀lú ènìyàn. Àkọsílẹ̀ kò ní jẹ́ kí èèyàn máa gbàgbé nǹkan. Nítorí náà, èmi máa ń kọ àwọn àdéhùn mi sílẹ̀ so that èmi kò ní lè gbàgbé rárá. Eléyìí ni kó kò ní mú mi gbàgbé àwọn àdéhùn mi tí èmi bá ti kọ sílẹ̀.

Ìbéèrè yìí ni ó sọ pé, ṣe o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè tí àwọn eléèbò máa ń pè ní lift. Óun ní èmi fẹ́ràn láti máa lò ó fún àwọn ibi tí ó bá gá gàn. Àwọn buildings tí ó bá gágàn bí i àwọn supermarket, kó máa nídìí kí èèyàn lo ẹ̀rọ ìgbésókè. Nítorí náà èmi fẹ́ràn kí n máa lo ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè náà ò máa mún kí ǹkan yá.

Ìbéèrè yìí ni ó sọ pé, ṣe o fẹ́ràn jiyan? Èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti máa jiyan ṣà. Èmi máa ń jiyan gan, nítorí pé èmi máa ń ní opinion fún gbogbo nǹkan. Àmọ́ ó, èmi máa ń rí perspective view ẹni tí èmi nbá sọ̀rọ̀. Ṣùgbọ́n èmi naturally jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti máa jiyan gan. Èmi máa ń jiyan gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi máa ń bá àwọn èèyàn jiyan gan o.

Ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o máa ń ṣe àtunlò ǹkan. Bẹ́ẹ̀ni o, èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti máa ṣe àtulò ǹkan dáadáa. Èmi kò fẹ́ràn kí èmi má waste ǹkan. Èmi like kí n máa tún ǹkan lò ní gbogbo ìgbà tí ó possible láti lò. Àwọn eléèbò máa ń pe eléyìí ni recycling. Kò dára kí èèyàn má waste ǹkan báyẹn. Nítorí náà, èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn àtunlò ǹkan. Èmi dè máa ń lo ǹkan náà ní ìgbà ní past ones dáadáa.

Ìbéèrè yìí ni ó sọ wípé nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Èmi kò kì í ṣe èèyàn kan tí ó fẹ́ràn láti máa lọ sí ilé oúnjẹ ní ìgbà gbogbo, àmọ́ ò, èmi máa ń lọ ní ẹ́ẹ̀kọ̀kan. Ó ti ṣe díẹ̀ tí èmi ti lọ sí ilé oúnjẹ láti lọ jẹun. Èmi fẹ́ràn láti máa se oúnjẹ mi fúnra mi ní ilé. Èmi máa ń se oúnjẹ mi ní ilé. Nítorí náà, èmi kò kí ń lọ sí ilé oúnjẹ ní gbogbo ìgbà rara.

Ìbéèrè yìí ni ó sọ wípé, ṣe o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni o, èmi jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn láti máa bèèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn gan an. Tí èmi bá lọ sí ibìkan tí èmi kò tíì lọ rí, kò kì ń ṣe nǹkan tí ó máa rọrùn láti mọ ọ̀nà tó tọ́ láti tọ̀. Nítorí náà èmi a máa bèèrè ọ̀nà ní ọwọ́ ẹnikẹ́ni tí bàá rí tí ó ń gbé ní àdúgbò ibẹ̀. Èmi jẹ́ ènìyàn kan tí ó máa ń bèèrè ọ̀nà gan an. Nítorí pé Àbèrè ọ̀nà kò ní ṣíná. Òwe Yorùbá ni ó sọ bẹ́ẹ̀. Nítorí náà èmi máa ń bèèrè ọ̀nà dáadáa tí, tí bá ti ṣíná.

Ìbéèrè yí ni ó sọ wípé, ṣe o mọ àmì ìràwọ̀ rẹ? Èmi kò, èmi kò mọ àmì ìràwọ̀ mi. Èmi kò kín ṣe ènìyàn tí ó ka àmì ìràwọ̀ kún. Nítorínà, èmi kò mọ àmì ìràwọ̀ mi.

Ìbéèrè yìí ni o sọ pé ṣe o máa ń ṣe ìpè fídíò? Èmi jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa ṣe ìpè fídíò gan. Èmi máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi dáadáa. Tí èmi bá fẹ́ pe àwọn ọ̀rẹ́ mi tí èmi ti rí fún ìgbà díẹ̀, èmi máa pe wọn ní orí ìpè fídíò so that àwa máa le rí ojú ara wa dáadáa. Ìpè fídíò náà ó sì dára ju ìpè ọ́díò lọ. Èmi fẹ́ràn láti máa ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn mọ̀lẹ́bí mi.

Ìbéèrè yìí ni Ò sọ pé ṣe o fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀? Èmi kò fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀. Èmi fẹ́ràn láti máa tan artificial atẹgun tí àwọn e leebo pè ní AC nínú ọkọ̀ mi. Èmi kò fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀. Emi fẹ́ràn láti máa pa fèrèsé ọkọ̀ dé tí mo bá ń wa ọkọ̀ lọ́wọ́.

Bírí ni o sọ pé, báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá. Èmi máa ń mú àwọn èrò tuntun wá ní ọ̀pọ̀pọ̀ ìgbà gan. Èrò máa ń wá láti inú mi. Different ideas mo ni o máa ń wá tí èmi bá ń kojú àwọn nǹkan kan. Èrò tuntun máa n wá sí inú mi.

Èmi, ìbéèrè yìí ni ó sọ wípé ṣe o ní orúkọ ìnagijẹ? Èmi kò ní orúkọ ìnagijẹ. Èmi jẹ́ ẹni tí kò ní orúkọ ìnagijẹ. A ò kí ń fún ẹni ní, ní orúkọ ìnagijẹ ní ìlera. Nítorí náà, èmi kò ní orúkọ ìnagijẹ.